Ìbéèrè pàtàkì ni ilé yìí. Mo máa ń tan ìkíni lórí fóònù mi dáadáa nítorí wípé kíni láàárín kábára ẹni sọ̀rọ̀, òun ni ìkíni wà. Ìkíni ní ilẹ̀ Yorùbá ó jẹ́ ǹkan pàtàkì gan tọ́ sì ṣe wípé ọ̀nà ìrẹ́pọ̀ ni, ọ̀nà ìfúnni ní ìró ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ni. Tí a bá kíni ní orí fóònù ẹni, á mú kó rí yá olólùfẹ́ ènìyàn pé èèyàn ò gbàgbé irú ẹni bẹ́ẹ̀. Fún ìdí èyí, mo máa ń tan ìkíni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tún ni pé àwọn èèyàn máa ń fẹ́ kí èmi náà. Látari ìdí èyí, wọ́n á ránṣẹ́ sí mi látorí fóònù mi tàbí koǹkàn sí mi látorí fóònù mi látara pé mo tan ẹ̀rọ ìkíni orí fóònù tèmi gangan.

Ìkíni ní ilẹ̀ Yorùbá ó pin sí oríṣiríṣi ọ̀nà. Ni ìgbà mìíràn, tó bá ṣe wípé a fẹ́ kí wọ́n bí ọjọ́ ni, ẹ kú àárọ̀ o ní àárọ̀, ẹ káàsán ní ọ̀sán, ẹ kú ìrọ̀lẹ́ ní ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ní alẹ́. Bí àwọn ènìyàn bá péjọ tí wọ́n ń ṣe ìnáwó, tí wọ́n ń ṣe ìkómà, a ní, ẹ kú àjọyọ̀ ọmọ tuntun o, Ọlọ́run a jẹ ká rí irú ẹ lọ́pọ̀lọ́pọ̀. Bí a bá débi ìsìnkú, a ní ẹ kú ọrọ̀ ènìyàn o, Ọlọ́run o ni jẹ ká rí irú ẹ ma. Bí a bá débi ìsílé, a ní pé ẹ kú ọrọ̀ ilé, ẹ kú ìnáwó ilé, ẹ kú àjọyọ̀, Ọlọ́run a ṣe ọ̀pọ̀lọpọ̀ òrẹ fún wa. Bẹ́ẹ̀yí ni Yorùbá ṣe máa ń kí ènìyàn. Ọmọdé á dọ̀bálẹ̀ kí àgbàlagbà tàbí kó tẹríba kí àgbàlagbà. Àgbàlagbà a kí ọmọdé ní orí ìnàró. Báyìí ni a ṣe ń kíni ní ilẹ̀ Yorùbá.

Mo ní aṣọ òtútù nítorí wípé ìgbà mẹ́ta ni ó wà nínú ìgbà ní ilẹ̀ adúláwọ̀. Àkọ́kọ́ ni ìgbà oru, ẹlẹ́ẹ̀kejì ni ìgbà òjò, ẹlẹ́ẹ̀kẹta ni ìgbà ọyẹ́. Ìgbà òjò àti ìgbà ọyẹ́ a máa mú òtútù púpọ̀. Fún díẹ̀ yìí, mo ní aṣọ òtútù.

Ayé ìkọ̀kọ̀ mi lórí íntánẹ́tì ó jẹ́ ayé tí mi kí fẹ́ jẹ́ kí ẹnìkan kan dé bẹ̀. Fún ìdí èyí, mo mà ń jẹ́ kí ó ṣe wípé pásíwọ̀dù mi ó le gan fún ẹni kẹni láti mọ̀. Ẹlẹ́kejì ni wípé mo mà ń jẹ́ kí ó ṣe wípé mi kí gbé fóònù mi fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti bá mi tẹ̀. Ẹlẹ́kẹta ni wípé mo mà ń lo àwọn ẹ̀rọ ìdáàbòbò lórí íntánẹ́tì bí ká fi VPN ká fi ṣe ìdáàbòbò lórí àwọn yàrá mìíràn tí ó jẹ́ àjòjì lórí íntánẹ́tì.

Mo jẹ́ ẹnìkan tí kì í bánu jẹ. Mo sì máa ń gbà fún Kádárà, mo máa ń gbà fún Ọlọ́run. Fún dí eyìí, mí kì í kẹ́yìn sunkún, mí kì í dẹ̀ koko sunkún. Ẹkún súnsun kò n ṣe nǹkan tí ó dára. Kò n sì ṣe nǹkan tí ọmọ ènìyàn lè máa gbàdúrà wípé kó n máa sun tàbí kó n máa sun ní àwùjọ. Debi tí màá sọ pé mo fẹ́ kẹ́yìn sunkún, mí kì í kẹ́yìn sunkún.

Mo jẹ ẹnìkan tí ó má ń mu òògùn lójoojúmọ́. Látàrí wípé mo ní àwọn àkọlù kọ̀ọ̀kan nínú àìsàn. Eléyìí tí ó gba àmójútó. Fún ìdí èyí ní ojoojúmọ́ ni mo má ń mu àgbo mi tí ń ṣe òògùn, tí yóò bá mi tán àwọn àìsàn náà tí yóò lè wọn kúrò ní àgọ́ ara mi. Lójojúmọ́ lára àárọ̀ àti lálalẹ́ ni mo má ń lo àgbo mi tí ń ṣe òògùn mi.

Ìmu ra kalẹ̀ fún oníbàárà, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nínú kára kata. Fún ìdí èyí, màá ti mura lórí àwọn ǹkan tí oníbàárà mi fẹ́. Aṣọ ló fẹ́ ni, bàtà ló fẹ́ ni, èyíkéyìí ọjà tó bá fẹ́ rà, màá ti bá a wá kalẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́. Ni ele yìí tó ṣe wí pé tí ó bá dé, kò ní bínú sí àwọn ọjà tí mo ní ní ilẹ̀. Elẹ́ẹ̀kejì e wo, ọ̀ní wípé, màá mọ́ra ní ìmọ́tónítóní, torí wípé tó bá bá mi ní mímọ́tónítóní, inú rẹ̀ á dùn láti bá mi ṣépọ̀, láti bá mi sọ̀rọ̀ pọ̀. Bẹ́ẹ̀dẹ́ gẹ́gẹ́, màá tún gbìyànjú láti ṣé ní àlejò torí pé tó bá dé, tí a bá ṣe é ní àlejò, inú rẹ̀ á tún dùn. Gẹ́gẹ́ bí pé ká fún un ní oúnjẹ, ká rárá fún un ní omi, ká dùn nínu nígbà tí ó bá dé ọ̀dọ̀ wa. Tó bá sì tún lọ náà, ká jẹ́ kí inú ẹ dùn lọ, á jẹ́ ǹkan ìdùnnú àti ǹkan iwúrí fún òun náà gẹ́gẹ́ bí oníbàárà wa. A sì lè máa wá bá wa raja ní òrèkóòrè níwọ́n ba igbà tó ṣe wí pé àwa náà jẹ́ olùlùfẹ́ rẹ̀.

Oúnjẹ ọ̀sán mi kò ní ìgbà. Ni ìgbà mìíràn, mo lè jẹ oúnjẹ ọ̀sán ní aago gó méjì. Ni ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo lè jẹ oúnjẹ ọ̀sán mi ní aago mẹ́ta. Ṣùgbọ́n tí mo bá jẹ oúnjẹ ọ̀sán ní aago méjì, a tó aago márùn-ún tàbí aago méje kí n tó jẹ oúnjẹ mi ní àsálẹ́ sí ìrọ̀lẹ́. Ni ìgbà mìíràn de ni yìí, màá jẹun ní aago mẹ́ta ní oúnjẹ ọ̀sán, sì máa sì jẹ oúnjẹ àsálẹ́ mi ní aago méje bákan náà. Ọ̀pọ̀ ìgbà ni mo mà ń jẹ oúnjẹ àsálẹ́ mi ní ago méje ṣùgbọ́n oúnjẹ ọ̀sán mi ó lè jẹ́ ago kan ó lè jẹ́ ago mẹ́ta.

Ìwà ìṣòwò mi dára púpọ̀ torí wípé kinni, ohun tí a fi lè sọ wípé ìwà ìṣòwò ènìyàn dára, òun ni kó ṣòwò kó jèrè. Mo jẹ́ olówó ọ̀gẹ̀dẹ̀. Eléyi tò ṣe wípé gbogbo ọ̀dọọdún ni mò ń jẹ èrè níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni àlékún ń bá nǹkan ọ̀gbìn mi tí èrè mi sì ń pọ̀ sí ní ọ̀dọọdún. Fún ìdí èyí, ìwà ìṣòwò mi ó dára. Bí mo bá àwọn oníṣòwò tó kú ẹgbẹ́ mi wọ́n á sì máa fi tèmi gán yàn gan ní torí pé ìṣesí mi pẹ̀lú àwọn oníbàárà mi ó jẹ́ ǹkan tó mú orí wú yàn tí ó sì máa ń mú inú àwọn oníbàárà mi dùn. Mo sì máa ń tètè dá àwọn oníbàárà mi lóhùn. Bẹ́ẹ̀ni, inú wọn a máa dùn láti bámi dòwò pọ̀. Fún ìdí èyí, ìwà ìṣòwò mi ó dára gan ni.

Ìgbá ọmọdé mi tí mo rántí pọ̀ gan nítorí pé kí ni, mi i gbàgbé ìkan kan nínú ìgbá ọmọdé mi. Fún àpẹẹrẹ, ní ìgbà tí mo wà ní kékeré arákùnrin kan á máa wá sí ṣọ́ọ̀bù bàbá mi ní ibi tí bàbá mi ti ránsọ, a ní wípé kí n fún oun ní oúnjẹ tí màá sì kọ̀ jálẹ̀ láti fún un. Màá wá sọ wípé mo ti lahun. Eléyìí tó túmọ̀ sí wípé mo ní nǹkan tí mi dè lè fún òun, tí mi lè fún ẹni kankan. Màá ní wípé mo ti lá hun. Bí òun bá wá ń jẹ tí ẹ̀, màá ní pé kó má bínu ẹ̀ kan, wípé ọmọdé ló ń ṣe mí kó jọ̀ kó fún mi ní oúnjẹ. Eléyìí túmọ̀ sí wípé ní ìgbà kékeré màá máa ṣe ahun màá sì máa s'ojo.

Mo máa ń dé ní àkókò. Mi ò rí kí í ṣe ẹni tí ó máa ń pẹ́ dé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jáde, màá tètè dé sí ilé padà. Ọpẹ́ mi ju ohun nìí ní ago méje. Lẹ́yin ago méje, màá ti wà ní inú ilé mi.

Bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ẹnu iṣẹ́ ó pín sí oríṣi ọ̀nà to pọ̀. Ìbá ni ṣe iṣẹ́ tí a ṣe kù. Bí àwọn akẹgbẹ́ mi bá ṣe iṣẹ́ kù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá bá wọn parí rẹ̀. Lélẹ̀ yìí tó bá ṣe wípé mo mọ̀ nípa, lélẹ̀ yìí tó bá ṣe pé mo mọ̀ nípa ṣíṣe rẹ̀. Lélẹ̀ yìí tí mi ì bá mọ̀ nípa ṣíṣe rẹ̀, wón á ṣe bí wọ́n bá dé. Ìbá wọn ṣiṣẹ́ mìíràn ní ọ̀nà mìíràn ni wípé a ń ṣiṣẹ́ pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí òfin tí ilé iṣẹ́ wa gbé kalẹ̀. Ka bá ara wa ṣepọ̀, ka má ja lẹ́nu iṣẹ́, ka ran ara wa lọ́wọ́. Èyíkéyìí ìmọ̀ràn ta bá lè fúnra wa lórí iṣẹ́, bí agbẹ́ga ṣe ba ilé iṣẹ́ wa, òun ni a máa ń ṣe fún àwọn ènìyàn tí a jọ ń ṣe iṣẹ́ papọ̀. Fún ìdí èyí, àwọn ọ̀nà tí mò ń gbà bá àwọn ènìyàn ilé iṣẹ́ wa ṣe iṣẹ́ ó dára púpọ̀. Màá máa ń bá wọn ṣiṣẹ́ látàrí gbìgbà wọ́n ní ìmọ̀ràn. Má sì máa ń bá wọn ṣe iṣẹ́ látàrí bí n bá wọn parí iṣẹ́ mìíràn tí wọ́n bá ṣe ti.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ kẹ́yìn, kò ju bí oṣù méjì sẹ́yìn lọ. Ni ọjọ́ tí mò ń bọ̀ láti ibi iṣẹ́ wá sí ilé, mo rí ọkọ̀ akẹ́rù kan tí ó ń bọ̀ ní àti ọ̀nà ibi ìrìnàjò tiẹ̀, tí ń ṣe ìlú mìíràn. Ní ìgbà tí ó dé ọ̀dọ̀ mi, mo bẹ̀ ẹ́, mo ní ẹ dákun ẹ́ran mi ní ọ̀wọ́. Ọlọ́kọ̀ yìí sì gbé mi, tó gbé mi sí ẹ̀yìn. Ọkọ̀ kọ̀ńdẹ́ ni ọkọ̀ náà, ọkọ̀ akẹ́rù. Ìgbà tí ọkọ̀ yìí gbé mi, kò gbé ẹni mìíràn mọ́ tí a fi dé ìlú tí mò ń lọ, inú ilé, ẹnu ọ̀nà ilé mi. Ní ìgbà tí ọkọ̀ náà dé ibi ilé mi tó já mi, mo sọ̀kalẹ̀, kí ó sì ṣe wí pé kò sí ẹni kankan tó padà gun ọkọ̀ náà ní ẹ̀yìn mi. Fún ìdí èyí, èmi ni mo gun ọkọ̀ náà kẹ́yìn ní ọjọ́ náà.